Bí o bá pàdé ẹni tí kò sì mọ̀, ta ni o máa jẹ́? Ẹ̀ẹ̀n tí n bá ní kí n pàdé ẹni tí kò sì mọ́, ẹ́ẹ́n, èmi ò ní, mi ò ní eyan pàtó ti kò sì mọ́ tí mo fẹ́ pàdé ní agbára Ọlọ́run. Àwọn òbí mi wà láyé, wọ́n wà láyé. Àwọn àbúrò mi wà l'áyé, wà l'áye. Àtẹ́gbọ́n tí mo ní wà l'áyé, wọ́n wà láyé. So, mi ò mọ ẹni tí ò sì mọ̀ tí mo le fẹ́ rí.

Ṣé o mo bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá, èmi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́, ọ̀kadà, mọ́tò kò sí eléyìí tí mo mọ̀ ń gùn. Àmọ́ ní ọjọ́ wájú, mo máa kọ bí won ṣe ń gun kẹ̀kẹ́. Nísinsìn, kò sí nǹkan tí mo mọ̀ wá ju wheelbarrow lọ. Àmọ́ láìpẹ́ láìjìna máà kọ́ bi won ṣe ń gun kẹ̀kẹ́.

Báwo ni o ṣe ń san owó tí o jẹ? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò kìí ṣe ẹni tí ó máa ń sábà yá owó, àmọ́ tí n bá fẹ́ yá owó, mo máa ń ní lọ́kàn wípé mo gbọdọ̀ san owó yẹn kí àkókò tí mo dá kí ó tó dé. Fún ìdí èyí, lọ́pọ̀ ìgbà tó bá jẹ́ pé mo nílò láti tọrọ owó, mi ò dẹ̀ ní owó, mo máa ń sábà bèrè owó lọ́wọ́ ọ̀rẹ́ mi. Mà á dẹ̀ sọ fún wọn, màá bẹ́ wọ́n pé k'ọ́n lè ni sùúrù di ìgbà báyìí, ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì, ó lè jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta, ìgbà míì ó lè jẹ́ oṣù kan. Èmi náà a, èmi náà a try, màá rí'pé mo san owó yẹn kó tó di'pé àsìkò tí mo dá, kó tó di pé ó pé.

Mi ò kín sábà máa bínú tí n bá wà nínú ọkọ̀ nítorí pé ènìyàn jeje ni mo jẹ́. Àmọ́ àwọn ènìyàn mi wọn wà tó yẹ pé wón kan máa ń ṣe bí ọṣẹ wù won. Wọn tí ẹni bùkátà, wọ́n ní wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn, wọ́n ní mo bóyá wọ́n tẹ̀ mọ́lẹ̀ tàbí kò àbí wọ́n fún mọ́ ibi tó ń jókòó sí àbí wọ́n ṣe nǹkan tí ò dá sí àwọn mìíràn. Mo kì í sábà bùkátà àmọ́ tí bá ti rí irù àwọn ènìyàn b'yẹn, ni máa sọ fún wọn pé, "Ọ̀gá, o ń tẹ̀ mi mọ́lẹ̀ gbẹ́sẹ̀ rẹ kúrò." Igba mìíràn mo máa n bìnú àmọ́ mi ò kí n, èmi ò kí ń fi hàn b'yẹn.

Ṣàlàyé ọjọ́ kan nígbà tí iṣẹ́ pọ̀ fún ọ? Ìgbà kan wà to jẹ pé mo lọ sóko, mo wá rí pé, há koríko ti kúnú ibí bai, àwọn nkan ògbín mi koríko ti fẹ́ máa bò ní ọjọ́ náà. Mo ní há! Iṣẹ́ yi po, mo gbodo se iṣẹ́ yi nítorí pe àti tun padà wa si ibi beyen, ibeyen jina si ile mi mo wá jókòó, mo wá, mo wá dìde mo bere sí sise yen láti àárọ̀ títí di ìrọ̀lẹ́. Ìgbà tí mo wá fẹ́ parí oko yẹn, mo wá to lọlé, mo dẹ̀ wá padà ní ọjọ́ kejì láti wá parí oko náà.

Sọ fún wa nípa gbẹ̀gìrì àti ẹwa. Mo fẹ́ràn ìbéèrè tí ẹbí mi. Gbẹ̀gìrì àti ẹ̀wa ti ẹ̀ jẹ́ oúnjẹ tí mo jẹ ní ìjẹta nígbà tí mò ń bọ̀ láti ìrìnàjò. Mo lọ ìrìnàjò ní ọ̀sẹ̀ tó kọjá láti Àkúrẹ́ dé Abuja. Àwọn oúnjẹ tí mo sábà jẹ nígbà tí mo débẹ̀, gbẹ̀gìrì àti ẹ̀wa. Òun ni ọbẹ̀ tí mo máa fi ń jẹ àmàlà mo fi ń jẹ ẹ̀bà, mo fi jẹ sẹ̀mọ́, mo ti fẹ́-- mo ti e jẹ tó ìgbà mẹ́ta nígbà tí mo wà ní ìrìn àjò náà ni Abuja. O jẹ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ láti máa fi ǹkan òkèlè jẹ, àwọn òkèlè bí iyán ẹ̀bà, nkankan bẹ́yẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín rẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi jẹ́ oṣù márùn-ún sẹ́yìn. Nítorí pé wọ́n ti sọ fún wa wípé, nígbàtí wà ní súkùlú wípé, ká máa wo eyín wa láàrín bí i oṣù mẹ́fà sí ọdún kan. Kí ẹni tó ń wo eyín kó lè mọ bí a ń wo eyín, kó lè bá wa rí pé eyín wa wà ní ibi tí ó wà ní, ó wà ní ipò tí ó da. A lè bá wa ṣe àwọn-- a lè ṣàlàyé fún wa bí a ṣe lè tọ́jú eyín wa síi àti ipò tí eyín wa bá wà, bí a ti ṣe lè jẹ́ kí eyín wa kí ó má bàa bàjẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun de? Ìgbà tí mo lọ sí ìṣẹ́gun de jẹ́ bí, ẹ, oṣù mẹ́ta sẹ́yìn. Nígbà yíì mo lọ sí ibi kan ní Àkúrẹ́ níbi tí wọ́n ní àwọn, níbi tí wọ́n ní àwọn ǹkan bí àwòrán tí wọ́n ti yà nígbà ayé àtijọ́, àwọn ǹkan oríṣìíríṣìí, àwọn ǹkan tó jẹ́ ǹkan àbàlàyé tó wà nbẹ̀ tí wọ́n ti yà, àwọn ǹkan bí sculpture ti won ti ya àwọn nkan bi ere, gbogbo nkan bayen. Kí n lè lọ rí kin le ri àwọn iṣẹ́ ti àwọn ayaworan ma n se àti àwọn ti o ngbe ere, at àwọn ti o ngbe ìlú, àti àwọn ti o ngbe ǹkan bí ère lọ-- ó yẹ yín bayẹn nkan tí mò sọ.

Báwo ni ohun rírà ṣi, báwo ni rírà ohun ṣe rí tẹ́lẹ̀, báwo ni ó ṣe rí nísinsìnyí? Bí ohun rírà ṣe rí tẹ́lẹ̀ àti bí ó ṣe rí nísinsìnyí ti yàtọ̀ nítorí pé àdupẹ́ lọ́wọ́ Ọlọ́run fún íńtánẹ́ẹ̀tì àti àsìkò ti àwa yí ti ọlaju ti dé. Àwọn nǹkan rírà, àwọn nǹkan wà tó jẹ́ pé a lè rà lórí íńtánẹ́ẹ̀tì, àwọn online store. Àwọn nkankan bíi ago, wàá rà ago, ìgbà mìíràn wọ́n máa ń fún èèyàn ní ìdíkún. Wà á le ra nǹkan tó fẹ́ rà ní iye tí kò wọ́n àti pé àwọn nǹkan wà tó jẹ́ pé o le rà ní ayélujára, o le rà ní ayélujára tó jẹ máa rọ ọ lọ́rùn. Wọn á gbé wá bá ẹ níbi tí o wà ní owó tí o wọ́n. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ti mú rírà nǹkan ó ti jẹ́ kí ó rọrùn láti ṣe ju ayé àtijọ́ jẹ́ ẹ pé gbogbo ìgbà bóo bá fẹ́ ra nǹkan, o máa nílò láti lọ sí ọjà àbí wá lọ sí ìlú mìíràn. Wà á lo ìrìnàjò tó jìnnà torí pé o fẹ́ ra nǹkan tí o fẹ́ ra nǹkan ní owó tí kò wọ́n.

Àkókò melo ni o máa ń lọ sùn? O níí ṣe pẹ̀lú iṣẹ́ ti n bá ṣe ní ọ̀sán àti ìrọ̀lẹ́ yẹn. To bá jẹ́ mo tètè ṣiṣẹ́ mi ni bí owó ọ̀sán, mo dé ní àsìkò láti ṣe ǹkan míì, mi ò dẹ̀ ní iṣẹ́ púpọ̀ láti ṣe, ìgbà míràn mo máa ń sùn bí ago mẹ́jọ. Ìgbà mìíràn mo máa ń sùn bíi aago mẹ́sàn-án. Ìgbà mìíràn mo dẹ̀ máa ń sùn ní aago méjìlá ọ̀ru. Ó níí ṣe pẹ̀lú ń bá ṣe busy bí i iṣẹ́ bá ṣe pọ̀ sọ́wọ́ mi sí. Àwọn ìgbà mìíràn wà tó jẹ̀ pé mo kan máa ń sùn bíi wákàtí kan. Ó níí ṣe pẹ̀lú irú bí iṣẹ́ wa ṣe pọ̀ tó àti ìgbà mìíràn wà tóbá jẹ́ ń bá, tóbá rẹ̀ mí tí n bá rí pé ara mi ò dá, mo máa sábà tètè sùn. Máa dè sùn fún wákàtí mélòó kan kí ara mi kó lè jí pepé.

Ṣàlàyé bí ilé rẹ ṣe ń rùn nígbà tí o bá ṣe oúnjẹ. Ẹ̀ẹ̀, nígbà tí mo bá ṣe oúnjẹ, oúnjẹ mi máa ń rùn, ilé mi máa ń rùn dáadáa. Ó máa ń rùn pẹ̀lú òórùn adùn oúnjẹ tí mo bá ṣe, àgàgà ìgbà tí mo bá ṣe ọbẹ̀ pẹ̀lú ẹ̀fọ́. Àti ẹran, bó ṣe ẹran ewúrẹ́ àbí ẹran adìẹ, òórùn yẹn máa ń ta ṣánṣán gan.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Ìgbà mìíràn tí bá ti rí pé mo ti ṣiṣẹ́ mi tán, ní tí bá ti di àkókò, àkókò ìsinmi láàárín ìbi iṣẹ́, láàárín iṣẹ́, màá wá lọ ṣe ìgbéjáde iṣẹ́, màá gbéra mi jáde, màá sáré ra nǹkan. Ìgbà mìíràn màá rìn lọ ibi kankan, màá padà wa.

Sọ fún wa nípa ọjà ńlá tí o lọ. Nǹkan tí mo le sọ fún nípa ọjà ńlá tí mo lọ ni pé ọjà kan wà tí mi ò ní dárúkọ ẹ̀. Ọjà yẹn jẹ́ ọjà to. Ìgbà yẹn, mo tẹ̀lẹ́ ìyá mi lọ sí ọjà láti lo bá wọn ra nǹkan. Oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n n tá. Bíi bàtà, bíi aṣọ ńlá ńlá, àwọn báàgì tí wọ́n n gbé pon sẹ́yìn tí ó fayin dáadáa, àwọn nǹkan tan fi ń jẹun, àwọn nǹkan tí wọ́n fi ń ranso àwọn nǹkan oríṣiríṣi.

Ilé mi tóbi náà, àmọ́ kò tóbi púpọ̀ ju ilé mi ní bi yàrá mẹ́ta. Yàrá kan wà fún ìyá mi àti bàbá mi, yàrá mìíràn tó wà fún èmi, yàrá mìíràn tó wà fún àwọn àbúrò mi. Àwọn ohun tí ó bí yàrá tẹ́ a ní sílé ò ṣe rí ni.

Báwo ni o ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Tí wọ́n bá gbé iṣẹ́ àkànṣe kan fún mi, mo máa ṣe ètò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni to tí ṣèṣe. Fún àpẹẹrẹ, èmi gẹ́gẹ́ bí amọ́ṣẹ́ wádìlé, tí wọ́n bá gbé iṣẹ́ kan fún mi kí n lọ bá won wọn boundary ilẹ̀ wọn, èmi náà á ti kọ́kọ́ jókòó nínú ọ́fíìsì, mo máa ti ṣètò bí mo ṣe máa ṣiṣẹ́ yìí, àwọn instrument tí mo fẹ́ gbé lọ, àwọn ènìyàn tí mo fẹ́ kó bá mi lọ ṣiṣẹ́ náà, gbogbo àwọn nǹkan bẹ́yen ni màá ti ṣe ètò rẹ̀ ní ọ́fíìsì àti owó tí yóò máa ná mi nítorí owó tí màá gba lọ́wọ́ ẹni tí ó gbé iṣẹ́ fún mi.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú ìyá ti ó ṣẹ̀ ṣe bímọ. Bí wón ṣe ń tọ́jú ìyá tó ṣẹ̀ ṣe bímọ ni tí ìyá yen bá ti bímọ tan, àwọn tí ó ń gbẹ̀bí àbí dókítà àbí nọ́ọ̀sì, àwọn yen ni wọ́n á tọ́jú wọn. Iṣẹ́ nkan ti e n bere lowo mi yìí, ki se iṣẹ́ mi láti se. Mi ì ti e ní experience láti mọ nípa bí wón ṣe ń tọ́jú yàtọ̀ sí bímọ. Àmọ́ ní ọjọ́ iwájú, ẹ́ kín tó ṣe ìgbéyàwó ẹmi náà a mọ̀ láti mọ̀ bí nkán tí a lè ṣe láti tọ́jú ìyá tí o ṣẹ̀ bímọ.

Báwo ni o ṣe máa ń kí ẹni tí o bá pàdé ní ojú ọ̀nà? Ẹn, ẹni tí bá pàdé lójú ọ̀nà tí èmi bá mọ̀ máa ki. Tí ó bá jẹ́ àgbàlagbà ni, máa ki, "ẹ kú ìrọ̀lẹ́ sir". Tó bá ti e jẹ́ pé ẹn, ní sí mi, ẹn, máa jẹ́ kí ó máa lọ síbi tí ó ń lọ. Àmọ́ tí ó bá jẹ́ pé ọ̀rẹ́ mi, máa ki bí mo ṣe ń kí ọ̀rẹ́.

Kí ni o máa ń wa nínú òṣìṣẹ́ tuntun? Nǹkan tí ó máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni àkọ́kọ́, ẹni tí ó bá ní ìtẹ̀lọ́rùn àti ẹni tí ó bá mu iṣẹ́ rẹ̀ ní ṣíṣe, ẹni tó bá ní ìwà ọmọlúwàbí àti ẹni tí ó ní ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ṣe kókó jùlọ pẹ̀lú ẹni tí ó bá ní sùúrù.

Sọ fún wa nípa rédíò Yoruba. Rédíò oríṣìíríṣìí ni ó wà. Wọ́n pè ikan ní Adaba FM. Rédíò on larin rin o popular nílú Àkúré. Wọ́n tún pe rédíò mi ní Crest FM. Ó wa àwọn rédíò oríṣìíríṣìí. Wọ́n tún pe rédíò mi ní Orange FM. FUTA University náà ní rédíò tí wọ́n pe ní FUTA rédíò. Rédíò lọ oríṣìíríṣìí bẹ́ẹ̀. Ó pọ̀ káàkiri tó jẹ́ rédíò Yoruba. Àwọn rédíò jẹ́ rédíò tí wọ́n máa ń fi Yoruba sọ fún wa nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé, ní Nàìjíríà. Won tun maa n se ètò Yoruba nípa òṣèlú, nípa are ìdárayá nípa oun ogbin, nípa oun ọ̀sìn, oríṣiríṣi ètò ni won maa n se níbẹ̀.

Sọ fún wà nípà àwọn tó ń gbẹ ní ilé yín. Àwọn tó ń gbé inú ílé mi jẹ́ àwọn tí à ń pè ní fámíli bàbá, ìyáwo àti ọmọ, èmi mó jẹ́ ọmọ, ọmọ bóbì mi, à sì jọ ń gbé ní ilé. Ilé jẹ́ ilé káǹbí jẹ́ ilé family house tó ń jẹ́ ilé ẹbí.

Báwo ni o ṣe máa ri ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa rí ìpèsè ohun èlò jẹ́ iṣẹ̀ tí mò ń ṣe. Tí mo bá ti ṣiṣẹ́, àwọn owó tí mo bá ti rí, náà ni mo máa ń fi pèsè ohun tí n bá nílò. Àwọn nǹkan bíi, bó ṣe mo lé nílò instrument kan, ara owó tí mo bá pa ni máa fi ra. Ti ko ba won ju, ti owo yen ba wa lowo mi, maa fi ra. Tí n bá nílò láti ra aṣọ, tí bá nílò láti ra ẹrọ kẹ́rọ̀ kankan, owó tí mo bá pa níbi iṣẹ́ náà ni mo máa ń fi ra.

Sọ fún wa nípa àwọn ọmọdé tí wón fi fóònù ṣeré. Ìbéèrè tí ẹ̀ ń bí mi pami lẹ̀rín gan. Àwọn ọmọdé lọ́pọ̀ ìgbà tí bá rí wọn tó bá fi fóònù ṣeré, mo máa sábà ayọ̀ gágà. Àwọn ọmọ tí ó bá mọ́ fóònù tẹ́ díẹ̀, tó bá ti tẹ̀ báyìí, wọ́n máa sábà gbé e lọ sí géèmù ibi tí wọ́n ti ń gba géèmù oríṣiríṣi. Àwọn mìíràn tí wọn máa n làìk láti plè géèmù, ó lè jẹ sọkà ni wọn rí ń bẹ wọn má plè sọkà. Ó lè jẹ card game ni wọ́n máa play card game. O le jẹ bíi jẹ́sì, dràfìtì, àwọn gẹ́èmù oríṣiríṣi àbí ludo tí o wá lórí àwọn fóònù ni àwọn miran, ní àwọn ọmọdé sábà láti máa ń gbé sì nígbà mìíràn náà àwọn ọmọdé náà máa tó rin bá wà nínú fóònù náà, wọ́n á gbé sí orin, wọ́n máa play rẹ̀, wọ́n dẹ̀ sì máa jó.

Kí ni ò ń sọ nígbà tí, nígbà tí o bá tọrọ àforíjì fún àṣìṣe, àwọn nǹkan tí bá sọ, tí bá ń tọrọ àforíjì fún àṣìṣe ni pé ẹ má bínú, mo kò ní ṣe iru rẹ mọ́. Lọ́pọ̀ ìgbà tí ba ti, toro àṣìṣe, mo tọrọ àforíjì fún àṣìṣe lọ́wọ́ òbí mi. Ó ṣe pápá mi, màá dọ̀bálẹ̀, màá bẹ̀ wọ́n. Ẹ má bínú, mi ò ní ṣe iru ẹ mọ́. Ó ṣe ọ̀gá mi náà ń bi sẹ́, màá tẹríba fún ní, ma ni, ẹ dá rí àforíjì, ẹ dá rí àṣìṣe jí mi, mi kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. O se ọrẹ mi, ma bínú, mi o ni se bẹ́ẹ̀ mo.

Gbogbo nkan ti mo máa n se ní má salaye alakoko ni pe kí n gbàdúrà si ọlọ́run, ki n yin ọlọ́run logo fún àǹfààní to tun fún mi láti rí ìrọ̀lẹ́ yìí, fún gbogo àṣeyọrí tí mo ti se ni ọjọ náà, tí mo ba tí se iyen tan màá wá tẹ̀síwájú láti ṣe àwọn iṣẹ́ tí n bà tí ṣe tán. Bó ṣe pé nígbà tí mo parí iṣẹ́ mi ni tí mo kúrò lẹ́nu iṣẹ́, àwọn iṣẹ́ tí mi o parí láti tí mi o raye láti ṣe tán ní ibi iṣẹ́ mi máa gbé wá ilé, màá ṣe lára è kó tó di pé mo sùn. Láti wípé tí n bá ní iṣẹ́ púpọ̀ láti ṣe, mo lè wá sórí íńtánẹ́ẹ̀tì láti wá wo- ǹkan tó ń kó ni lọ gbọn, àbí kí n wá wo eré ìdárayá, bí i sọ́kà, bí i ẹ̀kọ́ komenti, gbogbo àwọn nkankan beyen tí ó máa mú inú mí dùn.

Kí ni o sọ fún ọmọdé tí kò fẹ́ sùn? Ọmọdé tí a fẹ sùn, a máa ń kọrin fún ni. Iṣe ọ̀ro rẹ lè sọ fún pé, "kí ni?" Mọ máa ń gbo tàà àwọn eyan máa ń sọ, "kọ́mọ ẹyin, tí o ń mú ọ̀nà, máa na ẹ́, máa na ẹ́, máa na ẹ́." Ọmọ tó bá ń so pé ọmọdé kò máa nà án. Nígbà tó, ó le máa gbó ohun tí òun ń sọ. Àmọ́ tí o bá kọrin fún, tí o bá kọrin fún, tó bá se pé inú e dùn á sùn.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yín? Ẹ bí iṣẹ́ ilé ṣe pín nínú ilé wa ni pé èmi gẹ́gẹ́ bí ọkùnrin, ẹ́ iṣẹ́ ti máa ń ṣe àwọn iṣẹ́ tó ní agbára ni, àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ká pọnmi sile, bẹ́ẹ́ ni pé a fẹ́ lọ ǹkan báyìí, a fẹ́ lọ ẹyin nínú ẹro ta fi ń lọ ẹyin, màá lọ pọnmi, màá lọ ṣe, màá lọ wá àwọn ǹkan tan fi ń tu ẹ́ńjíìnì, gbogbo àwọn stools yẹn màá mú jáde wá. So tí nkàn ìyọnu kankan bá máa ṣe ẹ́ńjíìnì, màá le ṣe gbogbo àtúnṣe tí mo bá lè ṣe lórí rẹ̀. Tí ó bá di pé kí n kó àá, gọ́tà tó wà níwájú ilé wa, mo máa ń sábà kó. Àwọn obìnrin ilé wa kì ń ṣe èyí, tí wọ́n ni kan ti se oúnjẹ, kan dẹ̀ ṣe, kan gbalẹ̀. Ìgbà miran kan fò àwọn asọ díẹ̀ díẹ̀ to ba wa nile, èmi fún ra mi mo ma n fo asọ fún rà mi.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà oríle, mo ti ẹ nì tó nọ́mbà bí méjì mẹ́ta tí mo máa ń fi ń pè. Ìkan jẹ́ hotline mi ibí tí àwọn ènìyàn máa ń pè mí sí dáadáa lẹ́nu iṣẹ́ tí àwọn ọmọ tí àjọ lọ sí school ní nọ́mbà mi, àwọn tó ń gbéṣẹ́ fún mi náà pè mí lórí nọ́mbà yẹn, àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ bẹ́ẹ̀, wọ́n máa ń pè lórí nọ́mbà yìí. Mo dẹ̀ ti ní nọ́mbà oríle mi tọ́ jẹ́ pé ó dàbí private nọ́mbà tí mo kàn máa ń fi ń browse ni. Lẹ́ẹ̀ kọ̀ọ̀kan ni mo ṣe máa ń lo nọ́mbà kìí ṣe gbogbo ènìyàn ló ní nọ́mbà yẹn. Àfi àwọn òbí àtàwọn ọ̀rẹ́ tó bá sún mọ́ mi.

Báwo ni a ṣe ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ báwo ṣe sì ni nísinsìnyí. Bí a ṣe ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí bí a ṣe ń ṣe báyìí. Tí a bá fẹ́ ṣe, eyokan ti o yàtọ̀ ní, ayé ìgbà kan nígbà tí àwa ní kékeré tí a bá ń ṣe àjọyọ̀, tó bá ti fẹ́ ṣe àjọyọ̀ bẹ́ẹ̀ yẹn, tẹ́ni kan bá ti fẹ́ ṣe "birthday "bíi ọjọ́ ìbí, tó bá ti di ọjọ́ kan tó fẹ́ ṣe ọjọ́ ìbí, a lo ra nǹkan oríṣiríṣi tí a máa fi kí, ta bá ti kí, happy bírthday tan, nkan tá bá rá yen, lá máa jẹ, lá máa ṣe, lá máa fi ṣe àjọyọ̀. Ṣùgbọ́n nisinyi nígbà ta ti dàgbà, a ni pe, àjọyọ̀, àjọyọ̀ ojo ibi, ko ni se pa ni láti ma ra nǹkan foluwe e ni gbogbo ìgbà tí ǹkan bá wà, a rá, tí ǹkan o bà dẹ̀ sí, a dẹ́, a dẹ́ níì rá, a dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ó, kọ́ lọ́run fún wa ní àǹfààní láti wà láyé, láti wà láàyè, báa ti ẹ̀ lọ́wọ́ láti ra ǹkan àjọyọ̀ léèní a máa rí rà á ní ọjọ́, ọjọ́ ọ̀la àbí ọdún tó bá, ọdún tó ń bọ̀.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí. Irungbọ̀n mi ò tóbi jù, irun goatee style náà ni mò ń ṣe, àmọ́ miì jẹ́ kó gùn bíi ti ewúrẹ́. Irungbọ̀n mi ra ṣe kékeré, ló kàn rọra ṣe. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ṣe irungbọ̀n mi tó máa gùn ṣọọrọṣọ báyìí, àmọ́ báyìí mo kàn ṣe irungbọ̀n mi kó kéré díẹ̀.

Báwo ni o se maa n tọ́jú ara re. Ee, mo máa ń tọ́jú ara mi nípa jíjẹ oúnjẹ tí ó dára, oúnjẹ tó dọ́ṣọ, oúnjẹ tí ó ní èròjà tó dára, oúnjẹ tó ti ilẹ̀ jáde wá bíi ẹ̀bà, ìrẹsì àti àwọn nǹkan bí èso náà tí ó ṣa-tó ṣàrà l'ọ̀rẹ èso bí àgbọn, èso bí máńgòrò, èso bí ọsàn, èso bí guávà, èso bí sọ́wásọ́ọ̀pù, sowásọ̀ọ̀pù àbí sọ́wásọ̀ọ̀pù. Ehn, gbogbo àwọn èso bẹ́ yẹn àti ẹ̀fọ́, ẹ̀fọ́ tí wọ́n o fi ajílẹ̀ gbín, gbogbo nǹkan bayi ni wọ́n ki ń ṣe ara lóore. Bí mo ṣe ń tọ́jú ara mi ni yẹn.

Ní ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Ẹ̀, ìgbà mélòó tí màá ṣe àyẹ̀wò ímélì mi jẹ́ ìgbà tí wọ́n bá ti sẹ́ǹdì mésèjì lọ́pọ̀ ìgbà. Adúpe lọ́wọ́, progress àti ìtẹ̀síwájú, àwọn, àwọn fọ́ọ̀nù tí a ń lò láyé òde òní. Tí bá ti install email application sórí fóònù mi, màá ti, mo ti máa tàn notification anytime. Ìgbà kí ìgbà tí wọ́n bá sẹ́ǹdì ímélì, ímélì yẹn ti máa alert mi, mo dẹ̀ máa rí. So ó lè ti dínku kù iye ìgbà tí màá yẹ ímélì mi wò. Ímélì kí ímélì tó bá wọlé o tí máa alert mi. Bí ó ṣe ìgbà mẹ́wàá lójúmọ́ ni ímélì wọlé, ó ti máa alert màá dẹ̀ lọ yẹ̀wò. Bí ó ṣe ìgbà márùn-ún, ó máa láti mi, màá jẹ́ lọ yẹ̀wò.

Wákàtí tí máa ń lo wo-- tí máa ń lò láti fi wo amóhùnmáwòrán lójoojúmọ́ ni bíi ìgbà mìíràn mi ò ń wo amóhùnmáwòrán rárá nítorí pé mi ní yàrá mi, àmọ́ ó máa ń wà ní pálọ̀ wa. Eh, tí bá ti jẹun, tí bá ti wá sí pálọ̀, ìgbà mìíràn tí wọn bá ń ro-- torí ìròyìn la máa ń sábà fi sí. Tán bá ń ro ìròyìn tí ó jẹ́ kí n tó fààyàn mọ́ra, tó take attention, tó draw attention yàn, ìgbà yẹn ni mo máa wá láti wo, míì dẹ̀ kí ń sábà wo. Wákàtí tí mo fi ń wo amóhùnmáwòrán.

Kí ni o máa ṣe bí o bá ní ọdún kan tí o kò ṣiṣẹ́? Ah, tí n bá ní kin joko, tí mi kò ṣise, ah, inú mi á dùn. Máa, máa fi àwọn ọjọ́ kan ṣe ìsinmi fún ara mi. Tí n bá ti se yen tán, màá wá ṣe, màá wá ṣe, ah, ìpètepero bí mo ṣe máa kọ́ àwọn iṣẹ́ kan kan nípa ti kọ̀m̀pútà. Màá kọ́ bí wọ́n ṣe ń ṣe graphics, graphics design, bí wọ́n ṣe máa ń design oríṣiríṣi nǹkan tó níí ṣe pẹ̀lú àwòrán. Màá dè sì kọ́ àwọn o ni software kan kan tí mo fẹ́ kọ́ nínú láàrín ọdún kan yẹn, màá fi kọ́ àwọn nǹkan bí animation, eh, videography, màá kọ́. Màá dẹ́ fi ráyè ṣe, eh, àwọn nǹkan nípa web3, eh, bí àwọn crypto projects tó serious, màá ráyè focus lé lórí. Màá dẹ́ buildi X account mi elẹ́yi tí wọ́n pè ní Twitter.

Kí ni mo máa ń jẹ́ ní òwúrọ̀? Ohùn tí mo máa jẹ lówúrọ̀ ló pọ̀ ìgbà ni ìrẹsì, ẹja máa bú ọbẹ̀ sí lórí. Ní ìgbà mìíràn tí kò bá sí ẹja, nǹkan mìí tí a tún máa ń lò ni ẹyin. Nǹkan tí a máa ń sábà jẹ ní ojúmọ́ ni, ìgbà míì lẹ́ẹ̀kan, a máa ń jẹ búrẹ́dì àti tíì. Ìlétí, ìlétí ó lè jẹ́ bíi Milo and dẹ̀ milk. Àpò paápọ̀ a fi jẹ búrẹ́dì táwọn oloyìnbó pè ní beverages. Gbogbo àwọn nǹkan báyìí ni mo máa jẹ́ ní òwúrọ̀.

Ṣé o ní ìforúkọsílẹ ní ilé ìdárayá? Ní báyìí mi ò ní ìforúkọsílẹ ní ilé ìdárayá nítorípé ìṣẹ́ tí mo ń ṣe, àti wípé ibi tí mò ń gbé kò sí ààyè láti lọ máa lọ sí ilé ìdárayá láti lọ mọn ṣe exercise oríṣiríṣi. Àmọ́n tí ó bá di ọjọ́ iwájú gbogbo nǹkan yẹn wà nínú èrò mi láti ṣe.

Ṣé o ní ìgbàgbọ́ àwọn, ṣe o ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo. Àwọn ìgbàgbọ́ kan wà nínú ìgbàgbọ́ àtọwọ́dọwọ́ tí mo ní ìgbàgbọ́ ní. Àwọn ìgbàgbọ́ ni pé kí èeyàn ma, àwọn nǹkan bíi kí èeyàn máa bọ̀ fún àgbà. Ó jẹ́ ìgbàgbọ́ tí mo ní ìgbàgbọ́ ní. Àwọn ìgbàgbọ́ kan wà tó yẹ kó ní kan ṣe pẹ̀lú ìbọ̀rìṣà, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀yen, ẹmi ò ní ìgbàgbọ́ sí. Kan ní ìgbàgbọ́ sí láti máa sin ògún, Ọbàtálá àwọn òrìṣà bẹ́ẹ̀yẹn, èmi ò ní ìgbàgbọ́ sí. Gbogbo eleyi o bá ìgbàgbọ́ mi mu. Ọlọ́run nìkan, ọlọ́run Olodumare àti jesu kristi, pẹ̀lú emi mimo la wa n sin. Mi ò ní ìgbàgbọ́ nínú àwọn iyen.

Gbé èrò rẹ ṣe o. O gbọdọ kọ́ni ní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni, ẹkínní jẹ́ nǹkan tí wọ́n gbọdọ kọ àwọn ènìyàn, torí ẹni tí ò bá ní ìmọ̀ ìṣàkóso owó, owó tó bá pa ń gba ìgbà tí ó wà nígbà èwe ẹ̀ àbí ìgbà tí ó bá ti ń ṣe kínní, owó yẹn, o lè, owó yẹn o lè sọ́ni torí tí ó bá múon bi wọ́n ṣe nṣe àkósọ, ti ó bá mo bi wọn ṣe n mánage owo. Kí nní ṣe koko gan. Torí tí owó bá wọlé, wa mọ bí wọ́n ṣe pín owó sí ìpele oríṣiríṣi tí wọ́n lè máa fi ṣe business oríṣiríṣi. A lè sá kúrò lọ́wọ́ àwọn high risk business tí ó lè kó owó ènìyàn lọ àbí kí wọn kó owó nínú nǹkan bí nkan tẹ́tẹ́ tí ó lè mú owó èyàn lọ. Gbogbo àwọn nkan bayi o je nkan ti o se koko fún ọmọ ènìyàn láti ni ko le baa di olowo àbí kole iṣẹ́ business tí ó ń ṣe, iṣẹ́ ìkọ̀wo tí ó ń ṣe.

Sọ fún wa níbi tó fẹ́ padà sí ní ọ̀sẹ̀ tó kọjá, nígbà tí mo travel lọ sí Abuja, nígbà gbogbo ìgbà tí mo fi wà níbẹ̀, mo ní ero láti padà wá sílé. A de dupe lowo Oloun bayi, mo ti padà wa sile. Eh, ó jẹ́ ti eeyan ba lo si o. Okay àbí tí eeyan bá lọ ibikíbi tí ilé bá jin, o máa ń wùyàn láti padà wálé.

Irú kọ̀mpútà wo ní o ní? Irú kọ̀mpútà tí èmi ní ní wọ́n ń pè ní laptop HP ProBook G5640. Ehn, mo rà laptop níbí ó fẹ́ máa súnmọ́ bí ọdún méjì báyìí. Ehn, ìgbà ti owo kan yọ, nìgbà kan tí mo lọ ṣié kan, ehn, ìgbà yen ni mo ra laptop yi, mo dẹ̀ sí ń lò di isíyín.

Ṣé o máa ń fi ìpara sara? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sara. Àmọ́ ìpara tí mo máa ń fi sara ọpọ̀ náà, baby oil, láṣan ni mo máa ń lò, cushion baby oil. Mo máa ń lò Pears baby oil àti, àti cushion baby oil. Nígbà mìíràn Pears mo máa ń lò, ìgbà mi cushion baby oil ni mo máa ń lò.

Ìgbà tí mo kẹ́yìn sunkún? Ah! Ò ti pẹ́ o, mi-- eh mo lè sọ pé nígbà tí mo wà ní ah junior secondary school, nígbà tí mo wà ní ah JSS one, JSS two, ìgbà yen á ń lọ fún inter house sport. So ibi tí inter house sport wa wà kì í ṣe nínú school. O tún ní ibòmíi nínú school níbi tí inter house sport wa wà. Nígbà tí wọ́n wá ṣí gate pé ká máa ló, bí wọ́n ṣe wá ṣí gate yẹn torí àwọn ọmọ ọ̀pọ̀ àwọn student ti wà lẹ́yìn mi, bí i àwọn, àwọn ẹgbẹ́ mi ọjọ́ wà lẹ́yìn mi, àwọn tí a jọ wà ní class àti àwọn mate tó jẹ́ seníor won wà lẹ́yìn mi. Bi wọ́n ṣe wá ṣí gate yẹn, àwọn èèyàn wá ti-- mo ṣe wá ṣubú. Ibi tí mo ṣubú sí, o jẹ́ ẹh ọ̀nà yẹn jẹ́ ọ̀nà títì tí wọ́n da ọ̀dà, bí mo ṣe ṣubú ní ọwọ́, ẹsẹ̀ mi àti ọwọ́ àti ẹsẹ̀ mi bá bò, bí mo ṣe wá ń ta mí ní ẹ, torí mo wá padà, mi wá wulẹ̀ lọ torí kíní ẹh irora yẹn pọ̀. Ọjọ́ yẹn náà ni mo sunkún gbẹ̀yìn.

Báwo ni o ṣe máa ń ṣe, n ṣètò àwọn ìṣòro láàárín àwọn ẹgbẹ́ ẹlẹgbẹ́ rẹ? Bí mo ṣe máa ń ṣètò ìṣòro láàárín àwọn ẹgbẹ́ mi. Ní wípé, tí mo máa jẹ́ kí, bí kì ní yẹn bá ṣe rí, bó ṣe ẹnìkan ni olórí, a ètò tí a fẹ́ ṣe lọ́jọ́ yẹn, tó bá di sọ̀tí ẹ̀ tán olúkúlùkù náà máa sọ̀tí ẹ, èmi náà á sọ àmọ̀ràn mi àti nǹkan tí mo ní láti sọ fún wọn.

Ṣé o ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀ro rí? Ehn, mo ti bèrè ìrànlọ́wọ́ kọ̀mpútà engineer rí. Ìgbà kan wà, nígbà tí laptop mi, mo ríi pé, eh, tí n bá ti ṣí, tí bá ti ń ṣiṣẹ́, tí bá ti parí iṣẹ́ mi, tí bá ti fẹ́ pa laptop mi dé, mo máa ríi pé ó máa ń ṣí sílẹ̀ díẹ̀. Torí pe, iṣẹ́ yìí kii se iṣẹ́ ti i mo ko. Mo nílò láti lo ba àwọn oluseto ero. Mo sì sọ fún wípé kó bá mi sẹ. Mo bèrè ìrànlọ́wọ́ ẹ, kó bá mi ṣe, o dè bá mi ṣe.

Ṣàlàye ibi tí o ti lo àkókò púpọ̀, níbi tí mo ti lo àkókò buyo púpọ̀ láì pẹ́ yi ni nígbà tí mo lọ ṣe exam sọ́kan mi láì pẹ́, wọ́n níbi kan tí wọ́n ti ní ká kọ́ essay nípa, kínní kan professional practice role àwa àmọ̀sẹ́wádìí ilẹ̀ nínú, development urban area. Nígbà tí wọ́n fún wa níṣẹ́ yi, wọ́n sì fún wa níbí wákàtí méjì láti kọ́, ìbáyẹn ni mo farabalẹ̀ lo time mi láti fi kọ́ àwọn point tí màá kọ we le lórí, kínní náà mi ní àkókò púpọ̀ but, adupe lowo Ọlọ́run, mo parí iṣẹ́ yẹn ni àsìkò.

Òwe kan ti máa ń pa àti ìtumọ̀ rẹ̀. Bí òwe ṣe lọ ni "Ẹ má jẹ á fa ọ̀rọ̀yi bi gbá ọtí", ó túmọ̀ sí pé kí eyan mọ tí aáwọ̀ bá ti ṣẹlẹ̀, ba tí wà láàárín àwọn mélòó kan àbí tí wọ́n bá gbọ́ra wọn yé, kí ènìyàn má wulé fa ọ̀rọ̀ yẹn gùn, kí ó má sọ ọ̀rọ̀ yẹn di ǹkan mi áti kí eyan wá fa ọ̀rọ̀ láti ǹkan kékeré sí ǹkan ńlá, torí pé ka máa gba ọ̀rọ̀ yen bi igbá ọtí, nkọ́ tó túmọ̀ sí ní.

Ní èrò mí, ǹkan tí mo rò pé ó ń jẹ́ kí ènìyàn tó máa ń ràn yàn lọ́wọ́ láti pẹ́ ní ile ayé, pẹ̀lú ìlera ni pé tí èeyàn bá jẹ oúnjẹ tó dára, kò jẹ oúnjẹ tó dọ̀so, oúnjẹ tó ń fún yan ní okun àti agbára, oúnjẹ tí ó jẹ́ ojúlówó tó ti lẹ̀ wá, àwọn ǹkan, àwọn oúnjẹ bíi ẹ̀wa, ìrẹsì, iṣu iṣu, ànàmọ́ tí wọ́n ń pè ní sweet potato, gbogbo àwọn ǹkankan bẹ́ẹ̀ yẹn tí wọ́n gbin tó jẹ́ natural food tí ò ń ṣe lè tí wọ́n process ní laboratory, iru àwọn oúnjẹ yi, ó máa ń jẹ́ kí yàn pé láyé. Àti keeyan ma je ẹ̀fọ́, keeyan ma je eso, osan, eeyan le mu bi keeyan ma mu eso, keeyan ma je agbon, keeyan ma je cashew àwọn nkan beeyan. Àwọn eso ni ìgbà tan ba ti wa, ni ìgbà won. Kí wọ́n máa jẹ àwọn èso tan bá ti jáde àti wípé kí eeyan máa fúnra e ní sinmi, tí ó bá ti rẹ́ fúnra e, ní sinmi. Owó tí ò ń lé yẹn, tí ó bá ti lówó lálé ju tí o bá fúnra nísinu, ó ń pa ara rẹ, ó ń pa ara è lára niyen. Tí ó bá ti ń pa ara rẹ lára, irú fe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè ní nkan tí wọ́n ń pè ní high blood, high blood pressure. Àti wípé àwọn ǹkan mí wà tí ó kì ń pẹ́ laye, keeyàn yẹra fún, àwọn bíi ìṣekúṣe, ìmúkúmú, ìsọkúsàn, àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn ò dára rárá.

Sọ fún wa nípa òwe tí o máa ń pa? Ówe mií tí mo máa ń pa ni "Ọmọdé gbọ́n, àgbà gbọ́n la ṣe dá ilẹ̀ ìfẹ́" tí ó túmọ̀ sí wipé ọmọdé ó lọ́gbọ́n láti lè ran ìgbéga ìlú lowo bi agba náà se ni ogbon nítorí pé àgba ti pa tipẹ́ tipẹ́ àwọn ọgbọ́n tí ó ní bó ṣe ọgbọ́n ìṣe dàa tò kòtò láti lè jẹ́ kí ìlú dára, láti lè jẹ́, láti lè, láti lè ṣe ìlú kó dára. Ọgbọ́n ọmọdé àti ti àgbà àti ti àgbà, ti eléyi ti ó bá ní òye, wọ́n ni won máa fíí ṣe ìlú tí ó dára, ìlú tó tóbi, ìlú ti o, ìlú ti o dára sa.

Ṣàlàyé ohun èlò ìdáná tí a kò lè ṣe láìsí rẹ̀. Ohun ìdáná tí a kò lè ṣe láì lò àbí láìsí rẹ̀ ni ọbẹ̀. Torí ọbẹ̀ báyìí tí o bá fẹ́ sèbẹ̀ fún àpẹrẹ, o fẹ́ gé àwọn nǹkan kan ṣe, o fẹ́ gé onions, o fẹ́ gé kíni, o nílò ọbẹ̀ láti se àwọn nǹkan kan. Àti wípé o ra ẹran, o fẹ́ se ẹran, ẹran yẹn wọ́n ti gé ó tóbi jù, o nílò ọ̀bẹ náà láti gé. Àwọn nǹkan kan wà tí o fẹ́ gé sínú ọ̀bẹ̀, kó máa di pé kì ní yẹn tóbi jù, ọ̀bẹ náà la máa ń lò tá a máa fi gée.

Ṣé o máa ń fín tùràrí? Rárá o, miì kìí ń fín tùràrí. Àwọn àlùfáà mìíràn ló máa ń sábà fín tùràrí. Àmọ́ tó bá jẹ́ perfume lẹ̀ ń sọ, ẹ́, ẹ̀kọ̀ọ̀kan mo ní perfume oil kan tí mò ń lò. Tí ń bá ti, tó bá ti wù mí láti lò, màá fi sí aṣọ mi, màá fi sí àwọn etí aṣọ mi, ẹ́, bí mo ṣe máa ń lò ó nìyẹn.

Ohun tí ó máa ń tàn mélòó ni ìgbà mélòó ni a sì ní lò rẹ̀. Nǹkan tí ń má ń tàn ni bíi tọ́ọ́ṣì lọ́wọ́ alẹ́, tí ò bá ti ṣí iná. Òun la má ń tàn. Ayé àtijọ́ náà, ìgbà tí a tíì bẹ̀rẹ̀ sí lo irú àwọn tọ́ọ́ṣì. Ẹ. Tí a máa ń lò níìsín, eh, candle ni a máa ń tàn tí a bá fẹ́ kàwé, a kàn tàn candle a dẹ̀ máa kàwé wá títí tí candle ṣe máa, tí a bá ti kàwé tán, a pa candle. Tó bá di ojọ́ kejì náà a ti fẹ́ kàwé tí o bá ti síná, a tún máa tàn candle. Ìgbà kan náà wa ta máa ń tàn àtùpà, eh.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ẹrin òkè dáradára nítorípé ti èyán ba kan òkè tó ba gaa ti o ba de raye doke àti wípé àwọn òkè kan wa tó jẹ wípé o máa n ni omí lórí àpáta àwọn miran máa n ni bo ti e je díẹ̀díẹ̀, iru àwọn òkè bẹ yen mo ma n fẹ́ràn láti má gun nitoripe ìru òkè bẹ yen má má rí àwọn obo àwọn ẹranko oríṣìíríṣìí kìí ṣẹ́ àwọn ẹranko tí ó lè payan jẹ bẹ́ẹ̀ àwọn ẹranko bíi ọ̀bọ bíi ìgala oríṣìíríṣìí àti wípé ìwọ a ti máa rí tó bá ti wà lókè gbogbo àyíká á wá kéré ènìyàn le rí i ọ́nà jíjìn mo máa ń nífẹ̀ẹ́ ara ẹranko èyí tí mo fi nífẹ̀ẹ́ láti máa rin oke nìyẹn.

Lérò rẹ̀, báwo ni eré orí ìtàgé àti eré orin ṣe rí? Eré orí ìtàgé jẹ́ nǹkan tí àwọn oní Gẹ̀ẹ́sì ń pè ní stage play. Tí wọ́n bá ṣe orí ìtàgé un dáadáa, ó máa ń jẹ́ nǹkan tí àwọn tí wọ́n ń wòó máa ń sábà nífẹ̀ẹ́ sí. Eré orin náà jẹ́ nǹkan tí ó máa ń mú, ó máa ń rú ọkàn yàn sókè, ó máa ń múnú yàn dùn. Ọ̀gàgà tí àwọn yẹn bá mọ orín kọ, tó bá jẹ́ àwọn tí wọ́n kọ, bó ṣe ń kọrin àwọn tó ní ẹ̀bùn orin, bó ṣe rí nìyẹn.